Ṣé o fẹ́, ó ṣeun àti ṣéṣé, ṣe o fẹ́ràn rin atẹ́gùn? Ṣe o fẹ́ràn rin, rin, ṣe o fẹ́ràn rin atẹ́gùn? Rin atẹ́gùn bíi kí ni? Rin atẹ́gùn bií bóo? Mi o mọ kan tí mọ̀, bàbá yẹ́ rin atẹ́gùn, mi ò mọ̀ ká rin atẹ́gùn. Rin atẹ́gùn èwo ni yẹn. Ṣé orin atẹ́gùn àbí kó orin atẹ́gùn? Orin atẹ́gùn ṣe ó dára.

Kí ni o ń sọ fún ọ̀rẹ́ àtijọ́ tí o kò rí, tí o kò tíì rí tipẹ́. Kí ni ìṣọ̀wọ̀kan. Òye lọ sórí, kí ni nǹkan tí mo máa ń sọ fún ọ̀rẹ́, lẹ́yìn pé ọ̀rẹ́ báwo ni iṣẹ́, báwo ni, o kú àtijọ́, ṣá láti ṣá ló wà, báwo ni ilé, báwo ni iṣẹ́, báwo ní gbogbo ẹ̀? Nǹkan bẹ́yẹn náà n máa ń sọ fọ́'rẹ̀ẹ́ tó bá jẹ́ pé mo ti ri tipẹ́

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo ti máa ń rántí àwọn àdéhùn. Àwọn àdéhùn tí mo bá ti sọ, mo máa ń rántí. Mo sì máa ń dúró àti gbogbo ẹ̀ ṣẹ̀, maa panu dé, panu dé. Mo sì máa ń lérò àti máa lò wọ́n, àti máa ní wọ́n láti lọ. Gbogbo àdéhùn ni ó ní ló lẹ́tọ̀ọ́ láti máa fún un ṣẹ.

Báwo ni àwọn alàdúgbò rẹ ṣe rí? Wọ́n dára, aládùúgbò mi dára dáradára. Wọ́n lẹ́wà, wón sì dára jù bẹ́ẹ̀ lọ, wọ́n si dára jọjọ. Aládùúgbò mi, àwọn ènìyàn dára dára ni gbogbo wọn. Wọ́n dára jọjọ ó sì lẹ́rẹ̀. Hhm, aládùúgbò mi dára jọjọ. Báwo ni wọ́n ṣe rí? Wọ́n dára jọjọ náà. Won wa pa, won wa la lafia.

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo, àkókò mẹ́, àkókò mẹ́rin, agogo mẹ́rin ni òwúrọ̀ ni mo ṣe àkókò, mo ṣe agogo ìjí mi, agogo, ni pé agogo ìjí mi, agogo mẹ́rin ni mo ṣe, ni mo ṣe ago ìjí mi.

Sọ fún wa nípa ìtumọ̀ orúkọ Yorùbá. Ìtumọ̀ orúkọ Yorùbá, à orúkọ Yorùbá pọ̀ jọjọ. Mi o mọ orúkọ Yoruba kan kan ni ọwọ́ ti mo wa yi. Orúkọ mi orúkọ Yoruba ni. Òrùkọ Yorùbá pọ̀ lórísirisi. Òrùkọ Yorùbá pọ̀ lórísirísí.

Sọ fún wa nípa orin tí a ń kọ láti fi ọmọ si ọmọ ṣùn. Obìnrin ló máa ń lè mọ oríṣiríṣi àwọn ńbẹ. Mi kí n ṣe obìnrin, obìnrin ló lè máa kọ orin láti pè kí ọmọ kí ó sùn. Obìnrin ló máa ń kọ àwọn nǹkan báyi, mean pé ọwọ tí mo wà báyi èmi kò mọ orin kankan tán máa ń kọ láti fi jẹ kí ọmọ sùn, kò mọ.

Ṣàlàyé bí ilé rẹ ṣe nígbà tí a bá ń ṣe oúnjẹ. Máa ń rùn dáadáa ni, ó sì máa ń ta sánsán. Bá ṣe ń ṣe oúnjẹ lọ́wọ́ báìí, ilé máa ń, ó máa ń jẹ́ kí ilé ta sánsán. Oúnjẹ tá a máa ń jẹ máa jẹ́ kí ilé wa ko tá sánsán dáadáa, ló máa ń jẹ́ kí ilé wa ko fún òdodo àláàrùn oúnjẹ ta, òdodo àláàrùn oúnjẹ ta ń ṣe ni ló máa ń jẹ́ kí ilé wa ta sánsán dáadáa.

Ṣàlàyé bí o ṣe ń se oúnjẹ tí o fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òpin. Gbogbo oúnjẹ ta a máa ń fẹ́ràn láti ìbẹ̀rẹ̀ dé òpin. Iyán ni. Ta bá ti bu iṣu, ta a gẹ iṣu, ta a bẹ́, ta a ṣàn, ta a bu omi kaná, a gẹ dáadáa, a gbẹ kaná, ta bá gbẹ kaná, a máa jókòó jiná, ta bá ti wá jiná, àwa máa tú iṣu náà sí odó àwa máa gun.

Èdè Yorùbá túmọ̀ sí fún, èdè Yorùbá jẹ́ èdè tí mò ń sọ́, tí ó jágere ní ẹnu mi. Emí jẹ́ àwọn Yorùbá, èdè náà ni mo sì ń sọ, tí ó sì jágere ní ẹnu mi. O tun mọ sí, ibí ta ti bimi, ibí ti mo n gbé, ibí ti mo mọ n pa e, ohun náà ni èdè gidi ti mo maa sọ dáradára ni ẹnu, èdè gidi nìyẹn ti mo máa n sọ dáadáa.